Rárá, mi ò tíì rìn pẹ̀lú ọkọ̀ ojú omi rí. Ó dára láti rìn pẹ̀lú ọkọ̀ ojú omi, àmọ́ èmi kò tíì rìn pẹ̀lú ọkọ̀ ojú omi rí. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni ó ti rìn pẹ̀lú ọkọ̀ ojú omi, tí wọ́n sì nífẹ̀ẹ́ rẹ̀ púpọ̀ lọ́pọ̀lọpọ̀, àmọ́ èmi o, mi ò tíì rìn pẹ̀lú ọkọ̀ ojú omi rí. Kí ni ìwọ rí sí elé yìí?

Mi ò kí ń na ara mi. Báwo ni mo ṣe fẹ́ na ara mi? Kílódé tí èèyàn máa na ara ẹ̀ lai ṣe? Èmi ò kí ń na ara mi o. Tó bá jẹ́ pé tí èèyàn bá ṣẹ̀ṣẹ̀ jí tó máa na ara, òun ni ẹ fẹ́ kí n sọ. Bẹ́ẹ̀ ni tí mo bá ṣẹ̀ṣẹ̀ jí, mo máa na ara mi.

Bẹ́ẹ̀ni, mo ní orúkọ ìnagijẹ. Orúkọ ìnagijẹ yìí ni òun ni àwọn ọ̀rẹ́ mi máa ń fi ń pè mí nígbà gbogbo. Kódà lọ́pọ̀ ìgbà, orúkọ ìnagijẹ yìí ni wọ́n máa ń lò láti bá mi sọ̀rọ̀. Èmi ni orúkọ ìnagijẹ. Bẹ́ẹ̀ni, ohùn sì ni mo máa ń lò.